Àkókò wo ni nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ni àárọ̀ kùtùkùtù. Nítorí pé èyí jẹ́ àkókò tí mo máa jí láti ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe àti pé láti kí n, kí n bá lè ronú nínúpa nǹkan tí ń fẹ́ ṣe ní gbogbo ọjọ́ yìí. Èyí jẹ́ ǹkan tó ṣe pàtàkì jùlọ nítorí pé ó máa ń fún ni làǹfààní láijẹ pé kí èèyàn kó mọ ohun tó fẹ́ ṣe àti pé kó má ṣe jẹ́ ọjọ́ tó yẹ pé èèyàn ò ní lè mú nǹkan kan ṣe. Tí èèyàn bá pinu láti mọ ohun tó fẹ́ ṣe ní ọjọ́ kan, a ri pé tó bá máa fi di àṣálẹ́, kò ní tí ì ṣe ohun kankan. "Tí iṣẹ́ ò bá dẹ́ń pẹ́ ni, ẹni kan kì í pẹ́ iṣẹ́." Èyí jẹ́ òwe tí àwọn Yorùbá máa ń sọ. Bákan náà ni wípé àárọ̀ kùtùkùtù jẹ́ àkókò tó yẹ pé kò sẹ́ni kankan tó lè, tó lè dá mi dúró tàbí láti pariwo. Ó jẹ́ àkókò tó yẹ pé èmi fẹ́ràn láti ṣe ǹkan tí ń bá fẹ́ ṣe ní gbogbo ìgbà. Èyí sì jẹ́ ǹkan tí mo fẹ́ràn jùlọ gẹ́gẹ́ bí ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ní àkókò mìíràn tó jẹ́ pé ó ṣe pàtàkì sí wọn. Bóyá ọ̀sán tàbí alẹ́. Àwọn mìíràn kẹ̀dẹ̀ẹ̀rẹ̀ wọ́n kò ní àkókò kan pàtó tó jẹ́ pé wọ́n fẹ́ràn jù. Gbogbo ǹkan tó bá, bó bí ọjọ́ ṣe ń yọ, òun ló ṣe ń lo ọjọ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Gbogbo ìgbà ni mo máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ ta àwọn ohun ọjà fún àwọn ènìyàn. Nítorí gẹ́gẹ́ bí ènìyàn tó máa ń ta ohun, tó máa ń ta ọjà, èyí jẹ́ àkókò tí mo lè, tí mo máa ń ṣe ìgbékalẹ̀ láti jẹ kan mọ àǹfààní iye ibi tàbí ohun tí àwọn ènìyàn fẹ́ rà. Èyí jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ nítorí pé ó máa ń fúnni ní, ní, ní okun láti jẹ́ pé kí ènìyàn bá lè sọ̀rọ̀ nípa ohun tí èèyàn fẹ́ tà àti wípé ó sì jẹ́ àwọn ǹkan tó máa ń fọwọ́ tọ ọkàn olùbáara ẹni láti ṣe ìgbékalẹ̀, ìgbékalẹ̀ iṣẹ́ tàbí ọjà tí ènìyàn bá fẹ́ tà.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ní wípé mo mọ̀ pé tí iṣẹ́ ò bá pẹ́ ni, ẹnikan kì í pẹ́ ṣẹ́. Èyí túmọ̀ sí pé èmi máa ń wo pé kí èèyàn ṣiṣẹ́ kárakára, kó ṣe dáradára, kó ṣe lọ́kàn-nìkan kimọ́kimọ́ àti wípé iṣẹ́ tí n bá lè ṣe tàbí bí ó ṣe pọ̀ tí bá ń mọ àwọn èèyàn tó yẹ pé wọ́n lè ràn mí lọ́wọ́ láti jẹ́ pé kí a jọ ṣe tàbí láti jẹ́ pé kó tètè ṣe kí n fún wọn lówó, mo máa ṣe eléyìí. Nítorí tí èèyàn bá ń wo iṣẹ́ lójú tí ó tètè ṣe, yóò máa gbòòrò síi, yóò sì máa pọ̀ síi. Èyí kò ṣe é ṣe nǹkan tí ó dára, rara àti rara. Iṣẹ́ ní òògùn ìṣẹ́. Ẹni tí ò bá lè ṣiṣẹ́ kò lè jẹun, kò sì ní lè, kò sì ní lè mọ̀ wípé ọjọ́ ń lọ láì ṣe iṣẹ́. Tí iṣẹ́ bá pọ̀, o ní fi ṣe bó ṣe lè rí. Ènìyàn ní láti jókòó láti wò ó pé báwo ni mo ṣe lè ṣe iṣẹ́ yìí tàbí pé taàní ló lè ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ wọ̀nyí. Èyí jẹ́ nǹkan tó ṣe pàtàkì julọ kí iṣẹ́ má ba lè máa pọ̀ níwájú ẹni ní ipò gbogbo àti pé ìgbà tó bẹ́ẹ́, ẹyẹ kí èèyàn ṣíṣe kò yẹ kó ṣeré ní àkókò yìí. Bí èmi ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀, òun ni eléyìí. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn wọ́n ní ọ̀nà mìíràn tí wọ́n ṣe máa ń ṣe eléyìí.

Ìlú Canada ni mo fẹ́ lọ fún ìsinmi. Èyí jẹ́ ibi tí mo fẹ́ràn jùlọ àti wípé ó jẹ́ ibi tí mo mọ̀ mọ ní ara ẹbí sí. Bákan náà ni pé ó jẹ́ ibi tí o jẹ pé tí èèyàn bá lọ ó lè fún ni láǹfààní láti jẹ́ pé kó dúró pẹ́ kó sì lè ṣe ohun rere. Bákan náà ó ní àwọn ibi tó jẹ́ pé wọ́n ní omi, wọ́n ní ibi tí afẹ́fẹ́ tó dára tó tutù, ilé gidi, ọkọ̀ borọ̀kínì àti ohun amúlúdùn tó jẹ́ kí èèyàn gbádùn ara rẹ̀ ní gbogbo ìgbà. Àwọn ènìyàn máa ń lọ sí ibi Bali bíi Indonesia, bíi s-- àti àwọn ìlú kọ̀ọ̀kan tí o jẹ pé ó yàtọ̀ sí éleyìí láti jẹ́ pé kò bá lè gbádùn ara wọn àbí kó sinmi. Bee bákan náà èmi ní rórí pé ìlú bíi ti Canada àtàwọn ìró mìíràn wọ́n jẹ́ ibi tí èèyàn lè máa lọ ní gbogbo ìgbà láti jẹ́ pé kí èèyàn sinmi. Ìsinmi ò dáa fún ara gidi gan. Tí èèyàn o bá sinmi ó lè jẹ́ kí àrùn tàbí àìsàn kó ṣẹlẹ̀ sí ẹni náà. Ọkàn tí ó bá sinmi ó lè poruru àti pé ìsinmi dára fún ara ọmọ ènìyàn. Kí èèyàn máa sinmi ní gbogbo ìgbà ó jẹ́ ǹkan tí ó ṣe iyebíye àti wípé ó ṣe pàtàkì jùlọ. Àìmọ́ iye àwọn èèyàn tan wà ní ìdúbùle aisán lèni ó ṣẹlẹ̀ nípasẹ̀ wípé wọ́n kò fẹ́ sinmi rárá àti rárá. Tí èèyàn bá ní agbára láti, láti lọ sí ìrìnàjò ni pé kí ó bá lè sinmi ó jẹ́ ǹkan tó dára gidi gan nítorí pé owó yìí náà tá ń sọ tó bá na ẹlòmíràn ni ó bá e na.

Èmi máa ń wo eré orí ìtàgé nígbà tí mo bá lọ sùn. Èyí jẹ́ àkókò tí mo máa ń sinmi láti wo àwọn eré wọ̀nyí. Èyí tó jẹ́ pé ó sì máa ń kọ́ni ní ìmọ̀ láti mọ nǹkan tàbí òmíràn. Ó jẹ́ àkókò tí màá ń sinmi láti wo àwọn eré yìí. Àti wípé tó ọmọdé bá ṣeré, tó bá ṣiṣẹ́, tó bá làkókò iṣẹ́, ó gbọ́dọ̀ làkókò ìṣeré. Èyí ṣe pàtàkì jùlọ kí èèyàn bá lè máa jẹ́ kí ọkàn rẹ̀ kó poró ru Àti wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, èèyàn gbọ́dọ̀ máa wà àkókò láti jẹ́ pé kó gbé ọkàn ẹ lé àwọn nǹkan mìíràn tí ó ń ṣe ọ̀rọ̀ iṣẹ́ ní gbogbo ìgbà.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò kí ń fi ìdáàbòbò òrùn sára nítorí pé ní ìhà ibi tí ayé wà níbi yìí, òrùn tàbí níbi tí èmi ń gbé, òrùn kì í sábà pọ̀ báyẹn láti jẹ́ pé kí n fi ìdáàbòbò rẹ̀ sí ara àti pé tí ẹ̀má ma lo ìdáàbòbò òrùn, a gbọdọ̀ jẹ́ pé bóyá ó lọ sí etí omi tí òrùn wá pọ̀ ní pé èèyàn fẹ́ sinmi láti tẹ́ ara rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n tí ò bá ń ṣe dé, tó bá jẹ́ pé kí èèyàn jáde kó wa ọkọ̀, kó lọ síbi iṣẹ́, kó lọ ra nǹkan tàbí kó ṣà lọ ṣe nǹkan kan ní ìta ilé, kò ń ṣe nǹkan tó ní ìwúlò fún ìdáàbòbò ara. Ìdáàbòbò ara ó ṣe pàtàkì ṣùgbọ́n kò ń ṣe fún gbogbo ènìyàn àti pé tí òrùn bá ràn, tí èèyàn bá ń gbé níbi tí òrùn ti kí ń ràn gidi gan, kò nílò fún èèyàn láti lo ìdáàbòbò ara.

Àkókò tí èmi máa ń sùn, ó pé oríṣìíríṣìí. Nígbà mìíràn o lè jẹ́ aago méjìlá tàbí aago kan, àwọn aago kéékèèké tàbí tí àwọn ènìyàn máa ń pè ní aago ńláńlá. O jẹ́ àkókò tí ẹ pé tí n bá tẹpá rí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, mo lè wà farabalẹ̀ láti sùn àti pé nígbà yìí kò sí nǹkan kan tàbí ẹni kankan tó lè dìmi lọ́wọ́ ní àkókò wọ̀nyí.

Nǹkan tó máa ń fún mi ní ìtara ni ibi iṣẹ́. Ohun ni tí ń ba rí pé iṣẹ́ wà láti ṣe, tí àwọn ènìyàn wá ń ṣe bọ̀lọ̀, tó fẹ́ ṣiṣẹ́, tàbí wọ́n ṣe ìmẹ́lẹ́ láti jẹ́ pé wọn má ṣe iṣẹ́ tí a sanwó fún wọn tàbí tí a sanwó fún wọn láti ṣe. Èyí jẹ́ àkókò tí mi máa ń sọ pé owó oṣù ni a bá ṣiṣẹ́ mọ̀. Wọn ò mọ̀ ibi tẹ́sẹ̀ ti ń ta àwọn tó ní iṣẹ́. Èyí kò sì ń sẹ́ nǹkan tó dára. Papajùlọ tí èèyàn bá sọ pé òun fẹ́ bá ẹni ṣiṣẹ́, ó gbọ́dọ̀ ṣe iṣẹ́ yìí kó ṣe kárakára torí pé ìdí iṣẹ́ eni láti mọ̀ni ní ọlẹ. Ọlẹ sì dé sí kẹrẹ, kò lè rí oúnjẹ jẹ tí o kò bá lè ṣiṣẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ ní ìgbà tí mò ń ṣiṣẹ́. Èyí jẹ́ káàdì tí a fi máa ń wọ ilé iṣẹ́. Tí káàdì yìí kẹ́dẹ̀rẹ̀, ó ní àwòrán, ó ní orúkọ àti ohun tí a fi lè dánimọ̀. Tí èèyàn ò bá ní káàdì yìí lọ́wọ́, kò sí bó ṣe lè wọ inú ilé iṣẹ́. Àti pé káàdì yìí la fi mọ arábìṣẹ́ yàtọ̀ sí àwọn àlejò. Ẹ̀yàn gbọdọ̀ mú káàdì yìí dání ní gbogbo ìgbà tó bá ń lọ sí ibi iṣẹ́. Èyí ṣe pàtàkì jùlọ kí èèyàn má ba à le ní ìdádúró láti wọ inú ilé iṣẹ́. Ilé iṣẹ́ pe orisirisi, ṣùgbọ́n ní ilé iṣẹ́ tí èmi ti ṣiṣẹ́, láì wọ káàdì yìí, ó máa jẹ́ ǹkan tó jẹ́ pé ó lè fa wàhálà láti jẹ́ pé kí ọ̀gá iṣẹ́ kó ba ni wí ní ọ̀nà tí ó tọ́. Àti wípé nípasẹ̀ káàdì yìí làwọn ènìyàn sì máa mọ ẹni tí wọ́n bá ń bá sọ̀rọ̀ ní inú ilé iṣẹ́. Nítorí pé orúkọ ènìyàn yóò wà lórí káàdì yìí, àti pé ǹkan tí èèyàn ń ṣe tàbí iṣẹ́ tí èèyàn ń ṣe fún ilé iṣẹ́ yìí a ó kọ́ gede gbé sí orí káàdì yìí bákan náà. Nítorí náà mò ní káàdì ní ilé iṣẹ́ nígbà tí mò ń bá ilé iṣẹ́ ìfowópamọ́ ṣiṣẹ́.

Ó ti fẹ́ máa to oṣù kan tí mo ń lọ sí ọjà kẹ́yìn. Lílọ sí ọjà ní gbogbogbà kò ṣe ǹkan tí èmi fẹ́ràn gẹ́gẹ́ bí ẹni kan. Nítorí pé tí ẹ̀yàn bá lọ sí ọjà, o je akọ́kọ́ tí mi máa ń wá aya mi lọ máa gbọ́kọ̀ láti jẹ́ pé kí n lọ. Máa ń gbé ọ̀kọ̀ láti jẹ́ pé kí n lọ àti pé láti jẹ́ kí a ra àwọn nǹkan tí yóò tó fún wa láti jẹ ní gbogbogbà. Lílọ sí ọjà ó jẹ́ ǹkan tó máa ń tí ó rọrùn ní ìgbà mìíràn. Àti wípé oúnjẹ kò sí ǹkan tí a lè fi oúnjẹ wé. Tàbí ǹkan tí mo fẹ́ sọ ni pé tí èyàn o bá jẹun, okunú la fi ń gbé ti ìta nítorí náà ó ṣe pàtàkì pé kí èyàn ra oúnjẹ àti pé kó lọ sí ọjà nígbà tí èeyàn bá nílò ohun èròjà oúnjẹ.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà. Kí ó tó di ọjọ́ ìpàdé yìí, mo ti máa wo ori íńtánẹ́ẹ̀tì láti mọ irú èèyàn tí ẹni yìí jẹ́, àti pé láti mọ ohun tí ẹni náà fẹ́ràn, àti pé bá lè mọ iye ọjà tí wọ́n fẹ́ rà tàbí iye tí wọ́n fẹ́ rà. Tí bá ti mọ gbogbo eléyìí, mo máa ṣe àgbékalẹ̀ mi, ó ń ṣe dáadáa. Tí ó jẹ́ pé àgbékalẹ̀ tí mo fẹ́ fi bá ẹni náà sọ ọ̀rọ̀. Tí bá ti ṣe eléyìí, ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń mú ìpàdé yìí kó yára láti ṣe. Mo ti máa mọ iye tí mo lè ta ọjà yìí àti àwọn àǹfààní kan tàbí òmíràn tí mo lè fún ẹni yìí láti jẹ́ pé kó ba lè bá mi ra ọjà yìí. Mo sì máa ń ní ìṣe pé kí n tètè débẹ̀ ní kankan nítorí pé èyí jẹ́ ọ̀nà tí a fi máa mọ ẹni tí ó mọ nǹkan tó ń ṣe àti pé ẹni tó ṣetán láti bá ni dá owó pọ̀.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi kò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri torí pé ní abala ìlú tí èmi wà kò sí ọkọ̀ ojú irin àti pé ọkọ̀ ojú irin kò lọ sí gbogbo ibi ní ìlú ibi bí yìí. Àwọn ohun, ohun èlò ìrìnsẹ̀ tó ń lọ sí gbogbo ibi, òun ni ọkọ̀ àti pé èmi sì fẹ́ràn láti máa wa ọkọ̀.

Mi ò ní ìrora nígbà tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Èyí jẹ́ ohun témi ti tilẹ̀ fẹ́ràn jù láti máa ṣe. Nítorí pé nígbà tí mò ń dàgbà, mo ní àǹfààní láti bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ láì ní ìrora, láì bẹ̀rù. Èyí jẹ́ ọ̀kan nínú àwọn ohun agbára ti tèmi gẹ́gẹ́ bí ènìyàn. Bíbá àwọn ènìyàn sọ̀rọ̀, ó jẹ́ ọ̀nà tí èmi fẹ́ràn jùlọ. Àti pé tí ènìyàn bá ń bá ènìyàn tó pọ̀ sọ̀rọ̀ tó sì sọ ohun tí ó ní ọgbọ́n, wọ́n máa pàtẹ́wọ́ fun ni, wọ́n sì máa fẹ́ràn ẹ̀ ni. Èyí jẹ jẹ́ àǹfààní láti jẹ́ kí èèyàn lè mọ àwọn ènìyàn tó dára. Gbigba àwọn ènìyàn sọ̀rọ̀ jẹ́ ǹkan tí èmi fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà.